Bẹ́ẹ̀ni, mo máa ń jáde tí nbá ti ṣe, pari gbogbo iṣẹ́ tí ó yẹ kí n ṣe lẹ́nu iṣẹ́ mi. Àkókò tó bá yẹ kí n sinmi, mo lè fi jáde. Ìjáde náà kò ní pẹ́ ní ránpẹ́ pé boya ki n lọ ra ounjẹ àbí kí n kan lọ sinmi kì n ṣe fàájì.

Bẹ́ẹ̀ni, mó máa ń wọ ago ọwọ́ èyí tí àwọn obìnrin máa ń lò. Ẹ̀ mọ̀ pé ó ní iyi ti ọkùnrin lò ó sì ní iyi ti obìnrin lò. Mi kì í lo ti ọkùnrin torí pé ọrùn ọwọ́ mi ó kéré, so ago ti obìnrin ni èmi máa ń lò. Mo sì fẹ́ràn àti máa lo èyí tó wà pẹ̀lú leather tàbí chain.

Ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi kò ju ìdojúkọ owó pé kí wọ́n fi kún owó iṣẹ́ àwọn òṣìṣẹ́ nítorí gbogbo nǹkan tí wọ́n oúnjẹ ti lọ sókè, gbogbo nnkan ti eéyàn fi owó ra ò tí wọn. So ìdojúkọ kan tó wà níbẹ̀ náà ni.

Rárá o, mi ò ní ẹranko ọ̀sìn kankan lọ́wọ́. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ní ẹranko ọ̀sìn, ẹranko ajá òun ló wù mí láti máa sin. Torí ó jẹ́ ẹranko tí ó máa ń gbọ́ràn, ó sì jẹ́ ẹranko tó máa ń ranni lọ́wọ́